Ah! N kò kìí wọ ìbòjú ní ojoojúmọ́, ṣùgbọ́n nígbà mí tí n bá wọ ìbòjú, a jẹ́ pé ìgbà tí a fẹ́ ṣe iṣẹ́ abẹ fún ni, tí n bá ṣe wọ ìbòjú kì í ṣe kó ju bí i wákàtí méjì àbí mẹ́ta lọ. Èyí tí ó jẹ́ iṣẹ́ abẹ tí ó jẹ́ iṣẹ́ abẹ tí ó máa ń pẹ́. Èyí tí ó jẹ́ pé bóyá èyí tí wọn ń ṣe fún inú ni tàbí wọ́n yàn kòkò kúrò ní inú. Ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ abẹ tí a ṣe tí a fi gbé ọmọ jáde, èyí tí olóyún bon pé ní cesarean section tí wọ́n fi ń gbé ọmọ jáde nínú aláboyún, ìyẹn o gbọdọ̀ ju wákàtí kan àbí wákàtí kan àti díẹ̀ lọ. Kì í ṣe àti ìgbà tí ọmọ ti wọ̀ ní ìgbà dé ìgbà tí abẹ̀rẹ̀ dé ìgbà tí a padà àti ìgbà tí wọ́n parí rẹ̀ tí a gbé ẹni náà jáde, ó gbọdọ̀ gbọdọ̀ ju wákàtí kan àbí wákàtí kan àti díẹ̀ lọ. Ẹ ṣé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe atúnlo nǹkan dáadáa kódà. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé n kò nífẹ̀ẹ́ kí n máa da nǹkan nù bí i pé mo ń ka ní orí igi. Àfi tí ó bá jẹ́ pé nǹkan tí kò ṣe é tún lò bí abẹ́rẹ́ àbí bí àwọn nǹkan tí a fi ń tọ́jú àwọn ènìyàn, tódé mo sọ fún ẹ tẹ́lẹ̀ wípé nooṣì ni mi Àwọn nǹkan tí mo máa ń tún lò ni àwọn bí i aṣọ, àwọn bí i abọ́, àwọn bí i ìfọnu tó jẹ́ brush. Ṣùgbọ́n ìfọnu yẹn ó ní ìgbà àti àkókò. Láàárín oṣù mẹ́ta tí mo bá ti lò, tí mo ti tún lò, mo sọ nu, mo ò rà imì. Gbogbo àwọn tí ó ṣe é tún lò nínú ilé ni mo máa ń tún lò. Àfi nǹkan tí àwọn tí wọ́n ṣe, tó bá kọ sí i lára pé, ẹ̀ẹ̀kan ni èèyàn gbọdọ̀ lò bí i abẹ́rẹ́ àti àwọn nǹkan kan tí mo sọ yẹn, àbí bí abẹ ti a fi ń fá irun, tí a fi ń fá abiyà, àbí tí a fi ń fá gbogbo ibi tí irun máa ń wà ní ara wa. Eseuń?

Bẹ̀ẹ́dẹ̀gbẹ̀ẹ́ ṣé mo ti lọ sí àgọ̀ rí? Àgọ̀, ṣé ti àgọ̀ ọlọ́pàá? Tó bá jẹ́ ti àgọ̀ ọlọ́pàá, rárá n kò tíì dé àgọ̀ ọlọ́pàá rí. Ní ìgbà kan soso tí mo débẹ̀ náà ni ìgbà tí mo lọ wo èèyàn níbẹ̀ tí gbogbo wa lọ ní ìgbà tí mo wọ ilé ìwé gíga yìí, nínú ẹgbẹ́ tí mo wà nínú ilé ìwé mi, a dá owó pọ̀, a ni a fẹ́ fi rán àwọn ará ìlú lọ́wọ́. Àwa ni, àwa gbà lérò láti lọ sí àgọ̀ ọlọ́pàá kí a lọ fún àwọn èèyàn ní owó àti oúnjẹ níbẹ̀ bí a ṣe máa ń ṣe lọ́dọọdún ni. Ní ìgbà mí, a máa lọ sí àgọ̀ ọlọ́pàá, ní ìgbà mí, a máa lọ sí ilé àwọn ọmọ tí òlóbìí. Ṣùgbọ́n lọ́dún náà lọ́un, boya bii ọdún méjì sẹ́yìn, àgọ̀ ọlọ́pàá ni a lọ. A fún wọn ní owó, a fún wọn ní oúnjẹ. A dẹ̀ bá wọn gbàdúrà, àwọn tí wọ́n jẹ́ Mùsùlùmí nínú wọn, a jọ kírun. Àwọn tí kì í ṣe Mùsùlùmí, wọn kò bá wa kírun. A gbàdúrà, a jọ ṣere pọ̀, a dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ ìṣìtí fún wọn. Kódà lára wọn ṣi, lára wọn, lára wọn sọ ohun tí ó gbe déébẹ̀, ẹlòmíì, akòbá o gbee déébẹ̀. Ẹlòmíì, afọwọ́fa re naa ni, àti kúrò níbẹ̀ bẹ́ẹ̀ ni mo ti dé àgọ̀ rí. Mẹ́ṣẹ̀.

Rárá, mo ti ṣìnà rí. Ó kì í ṣe ẹ̀ẹ̀kan, kì í ṣe èemíji. Mo jẹ́ ẹni tó jẹ́ pé n kò lójú ọ̀nà. Kódà tó bá júwe fún mi tí n kò bá farabalẹ̀ dáadáa, n ó tún ṣìnà. Nítorí náà ni n kò kìí fi ìfẹ́ mi máa dárìn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ ibi tí n kò mọ̀. Mọ́rán ti ọjọ́ tí mo ṣìnà, a kò sí ní ibi tí a ti máa ń kẹ́kọ̀ọ́. A lọ sí abọ́lé tó jẹ́ pé ibẹ̀ ni ilé ìwòsàn, bẹ̀ ni a ti máa ń ṣiṣẹ́ fún boya oṣù kan àbí oṣù méjì. Mo wá fẹ́ bọ́ta lọ ra ata ní ọjà àti nǹkan kan tí mo máa fi ṣe ọbẹ̀. Wọ́n sì ti júwe ọ̀nà fún mi, mo rò bí yá ọ̀nà tí mo máa mọ̀ dáadáa ni. Nígbà tí mo sì máa dáná, ọ̀tọ̀ ni ibi tí mo lọ rí mọ́. Ìgbà tí mo máa já sí, mo já sí títì, n kò já sí ọjà tí ó yẹ kí n já sí. Ohun tó ṣẹ̀ṣẹ̀ wà ní ìgèrè máa bèrè pé ẹ̀jọ́, ọjà ìbìbá yìí ni mò ń lọ. "Aṣẹ́ni wá ṣẹ̀yìn bọ̀," mo ṣá dé ọjà. Mo dé ọjà ṣùgbọ́n ó ti rẹmi. Ìrèín ti oyeẹ kí ń rìn ní àárín ìṣẹ́jú mẹ́ẹ̀dógún sí ogún ìṣẹ́jú. Mo fi bí àárúnlélógójì ìṣẹ́jú, mo fi rìn. Àlọ́ nìkan nígbà tí wọ́n ń bọ̀ ṣá, irin mi yà. Nítorí pé ẹni tó júwe fún mi, mo ti júwe dáadáa fún mi ní ìsìn. Ẹ̀mí náà sì ti farabalẹ̀, mo ti mọ̀. Ẹ̀ṣùn.

Má rí ìpè tí àwọn ohun èlò mi láti ọdọ Olúwa tí Olúwa bá fún mi ní owó. Ní ìgbà mìíràn tó bá jẹ́ ohun awon èlò ọbẹ̀, torí ohun èlò oríṣiríṣi ṣé ohun èlò ọbẹ̀ ni àbí ohun èlò iṣẹ́, àbí ohun èlò àmú ara dán, èyí tí à ń pè ní skincare. Gbogbo gbogbo èyí tó bá ti o bá hun ko jẹ ní igbà mi, mo máa ń lọ sí ọjà. Èyí tí olóyìnbo ń pè ní local market. Ṣùgbọ́n ní ìgbà mi tí mo bá fẹ́ ra ohun èlò tí mo mọ̀ pé tí mo bá lọ sí ọjà olóyìnbo dé ìgbàlódé ni wọn ó rira tí yóò tẹ́ mi lórùn bóyá mo fẹ́ ra ìpara, ìparun, àbí ǹkan tí ojọbẹ̀. Àbí ǹkan tí ó jobẹ̀, màá lọ e ọjà onígbàlódé èyí tí àwọn olóyìnbo ń pè ní mall. Ibẹ́ ni mo ti máa ń rà, ibẹ̀ ni mo ti máa ń rí àwọn ìpèse àwọn ohun èlò mi.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jí ní òwúrọ̀, màá mu ògì tàbí kí n mu tí olómi gbígbóná. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé mò lọ ilé ìwé, màá kọ́kọ́ mu omi náà, màá sì jẹ èso tó bá wá di bí i ọwobi àgbo méjì ọ̀sín mẹ́sàn án, mò ń wá jẹ oúnjẹ Òwúrọ̀. Ní ìgbà mí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ ilé ìwé, ó lè jẹ́ bí i iṣu àti ẹyin tàbí kó jẹ́ ìrẹsì tí mo dín ata sí. Ṣùgbọ́n gbogbo ìgbà, ó fẹ́ di gbogbo ìgbà tí mo bá ń lọ ilé ìwé ló jẹ́ pé bí i kí n mu ògì àbí kí n mu tí olómi sórò ga tí n bá ń lọ sí ilé ìwé torí i ohun ya lòúnjẹ. Ṣùgbọ́n tí n bá padà dé ilé, mò ń wá jẹ ohùn gidi, oúnjẹ tí o máa mú inú omi dúró. Ẹ̀ṣeun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oun àwọn apanilẹ́rín, mo nífẹ̀ẹ́ sí i gan. Ṣùgbọ́n n kò kì í fi gbogbo ìgbà gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń jẹ ẹni tó jẹ́ pé ọwọ́ mi kìí dílẹ̀, so òun kìí ráyè gbọ. Ṣùgbọ́n ní àwọn ìgbà mi tí mo bá ráyè gbọ, àwọn àlọ́ apanilẹ́rìn máa ń jẹ́ ẹni tí mo máa ń fi ọkàn bá lọ. Nítorí pé kò kí ń ṣe ẹrin nìkan ni ó ń pá ẹ̀yán. Gbogbo àlọ láyé ni ó jẹ́ pé bí ẹ̀yán bá fi ọkàn bá dẹ̀le delẹ̀, a máa kọ́ ni ní àwọn eko kan bíi ìtẹ̀lọ́rùn, ìlámojúkuro, ẹ̀, ìní, ìní ojurere, ìlú òtó, àilokánjúà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn àlọ́ náà máa ń kọ́ èyán. Àgàgà àlọ́ Ijapa Tiroko Oko Yannibo òun ni mo nífẹ̀ẹ́ sí jù nítorí ó pani lẹ́rin, ó kọ́ni lọ́gbọ́n o fún ni imọ́, ó fún ni ní òye. Bẹ́ẹ̀ni o mo nífẹ̀ẹ́ sí àlọ́ láapapọ̀, pàápàá jù lọ àlọ́ apanilẹ́rìn.

Ah! Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe yoga ni o. Ṣùgbọ́n mo máa nífẹ̀ẹ́ yoga gan-an, ó wù mí kí n máa ṣe. Èyí tí mo máa ń ṣe nínú ilé mi, mo ti máa ń ṣe n kò kí jáde lọ ṣe. Wò yá lọ ṣe lọ́dọ̀ ẹni tí ó máa kọ́ ní ṣe. Èmi, mo kò máa ń ṣe, nwonbá ti mọ lọ ṣe. Tí mo bá sì ṣe ná lẹ́ẹ̀konkon, ó máa ń jẹ́ kí ara mi balẹ̀. Mo máa ń jẹ́, ó máa ń jẹ́ kí ara mi sílẹ̀, ó máa ń jẹ́ kó ọpọlọ mi wá lẹ̀. It's a very relaxation technique that I like. Lẹ́mi jẹ́ kí n sọ báyén, màá mọ ṣèé yoga láìpẹ́ láì jìnnà déédé. Ṣùgbọ́n n kò kí ṣe dé. Bò yá nínú ọdún yi, n kò tíì ṣe ẹran. LỌdún tó kọjá bí ẹ̀ẹ̀mejì pére ni mo ṣe àbé mẹ́ta.

Rárá o, aà, báwo ni wọ́n o ṣe máa na ara mi láì kí ṣe ole? Èmi kìi na ara mi, ó ń na ara mi, kò sì ní rí ọ̀ràn tí wọ́n o fi na ara mi. Torí n kò rò pé na ara ẹni ní ìtumọ̀ mìíràn jù kí ènìyàn mu ẹgbẹ́ abi ko, mu abara kó máa kó bo ara rẹ̀ lọ. Ẹ̀mí kì í ṣe ẹ̀yẹn, n kò ṣe rí. Mi o sì gbà ni adura kí ó ṣẹlẹ̀ sí mi àbí àwọn ẹbí mi, torí ẹni tó bá ti ń na ara rẹ̀ láì ní ìdí kọ̀ọ̀kan fún ìdíkàn bí èdèkeji kò tiẹ̀ sí ìpọ̀ tó yẹ kó ṣe lè tí ẹ̀yàn máa máa fi na ara ẹni. Nígbà tí ó kì í ṣe pé ẹ̀yàn ń sọpọ̀ àbí ènìyàn ń ṣọ̀fọ̀. Mi kì í na ara mi o. Ẹni tó ò sì ní jẹun ti ń jẹun ni tí wọ́n o fi máa na ara mi.

Aàhà, mo ti gun alùpùpù rí. Kódà kì í ṣe ẹ̀kan kì í ṣe ẹ̀mejì. Ọ̀kadà bàbá mi tí ó ń lò ní ìgbà yẹn alùpùpù ni, tí ó kódà orúkọ rẹ̀ Suzuki ni. Alùpùpù tó jẹ pé tí ó bá wà ní máìlì kíní, àárá àdúgbò kẹrun, kaàrún kẹfà yóò máa gbó ariwo ẹ̀ tí ó máa dún pùpùpùpùpùpùpùpù. Mo ti gùn-ún rí o. Alùpùpù ò dẹ̀ ní ibùjókòó tí ó fẹ̀. Alùpùpù jẹ́ ọ̀kadà tó jẹ pé ibùjókòó rẹ̀ kéré, kò lè gbé ju èèyàn kan àbí ènìyàn méjì lọ. Kódà bí àwọn ọ̀kadà tuntun tí wọ́n ṣẹ̀ ń sé nsìnyìí tó jẹ pé ààyè ìbùjókòó sí i wọn fẹ̀ ó dẹ̀ gùn, tí alùpùpù kò fẹ̀ kò dẹ̀ gùn púpọ̀ rárá. Ilé epo rẹ̀ náà kò tóbi jù. Pángolo, kódà pángolo tó jẹ́ pàngolo èyí tó ṣojúlówó ni ilé epo rẹ̀. Tí tá bá ní ká wò sí titi àwọn ọ̀kadà tuntun nsìnyìí, pángolo wọn jẹ́ pángolo tí ó rẹwà ju ti alùpùpù lọ. Alùpùpù dẹ̀ máa ń jẹ epo, á máa dún púpúpúpúpùpùpùpù, bó ṣe ń dùn yẹn, ó ń jẹ epo. Tá bá ní ká wò sí tuntun tí àwọn ọ̀kadà tuntun tí wọ́n n ṣe ńṣìnyìí, àwọn ọ̀kadà tuntun yẹn kì í jẹ epo. Mo ti gùn-ún rí, bàbá mi sì ti lòó rí, ẹ ṣọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀, máa ń mú àwọn ẹ̀rọ ìlera, torí pé mo nílò wọn fún ara mi dáadáa. Àwọn ẹ̀rọ ìlera bí i maṣíìnì tí wọ́n fi ń wo bẹ́jẹ́ ṣe ń rù sí, àwọn èyí tí wọ́n fi ń wo bí ara ti ń gbóná abí bí ara ti ń tutù sí, àwọn èyí tí wọ́n fi ń wo inú ẹnu, bọ̀ ì tí mo ní ṣùgbọ́n èyí tí mo ní lè kojú àwọn tí wọ́n fi ń wo bí ẹ̀jẹ̀ ti ń rù sí, àwọn tí wọ́n fi ń wo, maṣíìnì tí wọ́n fi ń wo ṣúgà inú ẹ̀jẹ̀ àti tí wọ́n ti ń wo bí ara ti ń gbóná tí ó ń tutù sí, àwọn náà ni mo máa ń mú. Awon ero ilera Àwọn ẹ̀rọ ìlera tí mo máa ń mú nìyẹn. Ẹ ṣé.

Rárá o, n kò ní irungbọ̀n. Obìnrin ni mí ní ilẹ̀ Yorùbá obìnrin kì í ní irungbọ̀n. Ilẹ̀ Ígbò ni ó wọ́pọ̀ sí kí obìnrin máa kó irungbọ̀n. Obìnrin ni mí, n kò ní irungbọ̀n, ṣùgbọ́n bàbá mi àti àwọn ẹgbọ̀n mi tán jẹ ọkùnrin wọ́n ní irungbọ̀n. Irun orí ni mo ní. Irun orí mi náà kò dẹ wùlẹ̀ gbọdọ dáadáa ṣùgbọ́n ó tó dí, ó tó ko, ó dẹ̀ tó ṣe gbogbo ara tí obìnrin lè fi irun ṣe. Ṣùgbọ́n irungbọ̀n, rárá, n kò ní irungbọ̀n.

A! Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣínà mi nítorí pé ó jẹ́ nǹkan tí mo ti máa ń kọ dáadáa kí ó tó di pé mo fẹ́ sọ nǹkan kan, ṣe ò tí bá nítorí náà tí bá ti rọ lórí mi, n óò sọ bí ẹẹ̀ méjì, bí ẹẹ̀ mẹ́ta, n óò sì sọ sínú, tó bá ti dé ibẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀, òun ni ń ó kọ́kọ́ sọ. A ò ṣe bí ọ̀rọ̀ àṣínà tí é ń béèrè ní àwọn ọ̀rọ̀ tí ènìyàn máa ń kọ́kọ́ sọ kí èèyàn tó sọ ojúlówó ọ̀rọ̀ tó fẹ́ sọ, bí i introduction. Mo máa ń rántí ẹ̀ nítorí mo ti máa ka á dáadáa ní ilé, n óò sì tún túnka túnka ní orí mí, tí bá dé ibẹ̀, n ó kàn sọlẹ́kan náà ní ẹsẹ.

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó fẹ́ẹ̀ tóo lítà kan àbí méjì. Nítorí pé omi inú nylon water omi tó máa ń ṣe sínú ọ́ra ni mo máa ń mu. Ní ìgbà mi tí ba kọ́kọ́ jí láàárọ̀, n óò mu i omi inú ọ̀ra ẹyọ kan àbí méjì. Tí n bá sì tún fẹ́ jẹun arọ́, n óò mẹ́yọ̀ kan. Bo bá dọ̀sàn bó ón gbe bá n gbe mi, n óò mẹ́yọ̀ kan. Bo bá tún di ọwọ́ rọlẹ̀, n óò mẹ́yọ̀ kan. Tó bá máa fidi alẹ́, n óò mẹ́yọ̀ kan. Gbogbo àpapọ̀ omi tí mo máa ń mu ní ojúmọ́, ó máa ń tó fẹ́ẹ̀ tó bí nylon yìí márùn ún àbí mẹ́fà ní ìgbà mi, èyí tí a lè pè ni boya bí i lítà kan sí méjì. Ní omi, omi jẹ́ nǹkan tí ó dáa lára. Bí èèyàn bá jẹ́ ẹni tó n mu omi dáadáa, ààrùn ò ní máa dúró sí inú ara rẹ̀. Kídìrín yan a máa ṣíṣe dáadáa, kò ní sí ìdọ̀tí níbẹ̀ nítorí àwọn omi yen a máa bá ni ti ìdọ̀tí dànù. Kò ní di pé èèyàn ó rí gbéyà, èèyàn sì ń ri on jẹẹjẹ nítorí pé àwọn omi yen a máa bá ni fọ́nú àti, àti, àti ya ìgbẹ́ òní níra. Ara Olúware á sì máa dán nítorí pé ara ara oní tóhun ó ní sì pa. Nítorí àwọn ìdí èyí àti àwọn ànfàní tí omi máa ń ṣe, mo jẹ́ ẹni tí ó máa ń mu omi gan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bí i ọdún kan, ọdún méjì sẹ́yìn, mò ko kì í mu omi rárá. Ṣùgbọ́n ní ìsìn mo ti di ẹni tí ó máa ń mu ọ̀pọ̀lọpọ̀ omi ẹseun.

Áaa, oṣù tó kọjá ni mo kanyiń pade àwọn ọ̀rẹ́ mi. A kóra wa lọ lóòtọ́ à pòwọ́ aṣọ tẹ́lẹ̀ tí kì í ṣe kankan naa. A kóra wa lọ sí agbègbè tí a ti lè ṣe eré ní Olúmọrọ̀. Ibẹ̀ ni a lọ tí a ti lọ wò ìran. A ṣé, a ṣeré tó wuwaà, a ya àwòrán, a jẹun, kódà a tún ra àwọn ẹ̀bùn lọ́wọ́ ara wa. Ẹ̀bùn náà a ṣe ni pé ẹ̀bùn tí èmi bá rà ìwọ ò ní mọ̀ àfi tí n ba pin. Ẹ̀bùn tí ìwọ náà bá rà èmi ò ní mọ̀ àfi tí n ba pin. Oníkálùú wa ra ẹ̀bùn tó si jẹ́ pé àwa méjọ ọjọ́, oníkálùú, àwa mẹ́fẹ̀fà, oníkálùkú wa mú oríṣiríṣi ẹ̀bùn lọlé. Kò sí ikankan nínú wa tí kò mú ẹ̀bùn wa, kò dẹ̀ sí ikankan nínú wa tí kò gba ẹ̀bùn lọlé. A ṣeré, a jẹun, a jó níwọ̀nba, a dẹ̀ gbàdúrà sí Ọlọ́run. Ìgbà tí mo pàdé wọn kanyìn ni oṣù tí ó kọjá ní ọjọ́ kẹrìndínlógún nínú oṣù tí ó kọjá, ẹ̀ seun.